Ìgbà tí mo máa ń pàrọ̀ epo fún ọkọ̀ mi ni ọ̀sẹ̀, ọ̀sẹ̀, ọ̀sẹ̀-ọ̀sẹ̀ mi máa ń pàrọ̀ epo fún ọkọ̀ mi. Tó bá ti dé bí ọjọ́ àbámẹ́ta tá bá ti parí iṣẹ́, àbí ọjọ́ ẹtì, tí mo bá ti parí iṣẹ́ ìgbà mi máa sábà lọ sílé epo ló máa pàrọ́, ló máa ra epo díẹ̀ sínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee lẹkọọkan tí coffee bá wà níbi iṣẹ́. Àmọ́ lọ́pọ̀ ìgbà tea ni mo máa ń ṣábà mu ju, tea oríṣiríṣi àwọn green tea àti tea oríṣiríṣi ohun ni wọ́n máa ń ṣábà rà sí ọ́fíìsì wa. Tó bá ti rẹmi díẹ̀, ìyẹn ni mo má n sábà mu. Nígbà mìíràn wá, bí wọ́n tí coffee bá wá, coffee náà mo lè mu.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin ni oṣù mẹ́rin sẹ́yìn nígbà tí, torí èmi máa ń sá bà lọ wo sí lórí dókítà tó mọ̀ nípa ẹyin bí oṣù mẹ́rin mẹ́rin àbí oṣù mẹ́ta mẹ́ta ìdí tí mo ṣe máa ń lo láti fi wo àyẹ̀wò eyín mi bí eyín mi ṣe wà, wọn lè bá mi ṣe itọ́jú e sí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó fẹ́ràn àlọ́ apanilẹ́ẹ̀rín táa dà. Nítorí pé ọ̀pọ̀ ìgbà nígbà mí tí ó bá ṣiṣẹ́, tí ó bá tirẹ̀, tí ó bá ti sú ẹ, àbí tó bá rí àkókò ìsinmi yẹn, ǹ mọ̀ kan lè wù ú lọ sóri ayélujára, màá lọ wo àlọ́ apanilẹ́ẹ̀rín. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tí máa ń mú inú èèyàn dùn àti kí ara èèyàn yá ṣiṣẹ́ tí èèyàn ń ṣe.

Rárá o, èmi ò kí ń fi ìdáàbòbò ọrùn ṣara nítorí pé bí mo, èmi gẹ́gẹ́ bí ẹnìkan àwa ọmọ ọ̀yàn dúdú, a nílò láti ṣe, láti máa lo ìdáàbòbò ọrùn. Tí èmi bá ti wọ fìlà mi sórí, tí bá yẹ mú fẹ́ já ìjà, mo lè ṣiṣẹ́ lọ́sàn-án kan kan, mo lè wọ fìlà mi tó tóbi, màá wọ sórí, màá wọ ìgò ti won máa fi ń ríran nínú, nínú ọrùn. Ìgò dúdú màá wọ sójú, màá jẹ́ ṣiṣẹ́ mi, àbí ìgbà mi kì í lọ, kí n mú umbrella mi kí n mu jáde láàbò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáadáa. Tí n bá ti jí lára kùtù, màá sáré ṣe ìdárayá, màá sá lọ sókè, màá sá lọ sódo, màá ṣe jogging. Gbgbo àwọn nǹkan báyìí, màá na ra sotun, màá na ra sóòṣì. Gbgbo àwọn nǹkan báyìí ni a máa ń ṣe ní àràárọ̀ àti ìrọ̀lẹ́ kí ara mi kó le ji pépé, kí ẹ̀jẹ̀ tó wà nínú ara mi kó lè máa, kó lè máa ṣiṣẹ́ dáadáa fún ìlera ọkàn mi.

Ìkàn tí màá ṣe tí ìgbà tí màá dúró dè ìkan ni màá wá iṣẹ́ mi ṣẹ. Torí mi kò lè máa dúró dè ìkan kí wá máa dúró láì ṣiṣẹ́ mi. Ti bá ti ní ìkan tí mò ń retí lọ́wọ́ tí wọ́n ti pè mí pé a ń bọ̀, màá fi àkókò yẹn wá sáré ṣe iṣẹ́ díẹ̀ kan. Iṣẹ́ tí mo mọ̀ pé bóyá ibi tí èèyàn yẹn bá ní pé òhun nbọ̀ bóya kò jinná sí ibi tí mò wà, mà sáré ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan níbi tí mo wà kí mà wọulẹ̀ kúrò níbi bó ṣe kí n ṣẹ́ lórí fóònù mi.

Owó tí mò ń gbà, a le sọ pé ó ṣe rẹ́gí kìí ṣe pé ó dára tó, kii dẹ ṣe pé ó burú bẹyẹn, àmọ́ ó ṣe rẹ́gí. Ṣùgbọ́n àwa ń jùmọ̀ béèrè lọ́wọ́ ìjọba kí wọ́n lè fún wa ní àfikún owó, nítorí pé owó yẹn kàn ṣe rẹ́gí ni kò kéré jù, kò dẹ́ pọ̀ jù.

Rara lọ́pọ̀ ìgbà mi kì í bínú ìgbà tí ń bá wà n nù ọkọ nítorí pé èmi máa ń ṣe, máa ṣe, máa jẹ́ kí mo, máa kojú sí nǹkan tí ó bá ti kàn mí, èmi ò kí ń kẹnu sí nǹkan tí ò bá kan mí. Ẹni tó bá dẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ mi tí bá rí pé ó kàn ṣé jákájáka, màá ra sọ fún pé "ẹ jọ ẹní suru, ẹ máa mo wá ń bí, ẹ má tẹ́mi mọ́le, ẹ máa ṣè eléyií"

Bí mo ṣe máa ń gba ọ̀wọ̀ àwọn ènìyàn kì í ṣe ohun ti ó le rárá. Mo máa ń gbá pẹ̀lú ìrẹ̀lẹ̀, mo máa ń gbá pẹ̀lú inú dídùn, àmọ́ kí inu mi máa ń dùn ju kí èèyàn má lọ maa ṣe ìgbéraga bí kori ẹ máa wù. Màá gbá pẹ̀lú inú dídùn àti ìyára láti ṣe ohun tó dára lọ́jọ́ mìíràn.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi jẹ́ nǹkan tó le ara. Mo máa ń jẹun lásìkò, mo máa ń wẹ̀ lásìkò, mo máa ń fọnnu, mo máa ń ṣe ìtọ́jú ara mi, mo dẹ̀ máa ń sùn lásìkò. Èmi o kín ń ṣiṣẹ́, kí n jókòó sójú ìṣe tí bá ṣiṣẹ́ tí iṣẹ́ ń bá tẹpọ̀. Bá sì ṣiṣẹ́ lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi díẹ̀, màá tó dìde, màá tun rinlo, màá tun ribò, màá tún fun ra mi ní sinmi.

Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ kan won máa ń gbé ìròyìn fún mi láti kọ ìròyìn tí a ń pè ní report, wọn ní kí n kọ bí nǹkan ṣe rí nígbà tí a lọ sáìtì, àwọn nǹkan ta rí, nǹkan ta bá lọ, nǹkan ta bá bọ̀, nǹkan tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ fì akíyèsi sí láti lè ṣiṣẹ́ síwájú síi, gbogbo àwọn nǹkan báyi nì mo máa ń kọ lẹ́ẹ̀kan kan.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ẹ bí emi ṣe máa ń kojú ìṣòro si níbi iṣẹ́. Jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ìfarabalẹ̀ àti sùúrù. A ti le mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ kó tó dí pé mo fẹ́nu ṣi.

Bẹ́ẹ̀ni mo ti lu, mo ti gun alùpùpù rí. Alùpùpù tí à ń sọ, ǹnkan tí wọ́n ń pè lọ́dọ̀ wa wọ́n ń pè ní ọ̀kadà. A máa ń gun ọ̀kadà dáadáa. Nií ọjọ́ ẹtì mo sì lọ sí, mo sì lọ sí site kan, site surveying kan tí o jẹ pé alùpùpù ni mo gun dé bẹ. Láti bi Àkúrẹ́ títí dé ibẹ̀yẹn, á feẹ̀ ma wọ bí, five kilometres sí bẹ bá ṣe wá dé site yẹn, àwa ṣe àwọn engineering work tá a ni a ṣe set out drainage lọ́wọ́.

Eré ìdárayá tèmi fẹ́ràn jù ni ti, kí a máa, kí a máa, ti sport, sport tí wọ́n ń pè ní eré àfẹ́, eré ìdárayá tá ń fẹsẹ̀ gbà. Ile tí wọ́n fẹsẹ̀ gbà tí wọ́n ń pè ní football. E ni mo fẹ́ràn jù nítorí pé mo fẹ́, o dùn, o jẹ́, o jẹ́ eré ìdárayá tí o dùn tí o, tí o máa ń mú mi, kí inú mi dùn. Mo nífẹ̀ẹ́ e gan gidigidi.

Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn tí bá ń lọ ibìkan tí mi ibi tí mo bá lọ o bá dà mí lójú. Má wójú àwọb èèyàn tí mo, máa wójú àwọn èèyàn tí mo lè béèrè lọ́wọ́. Àwọn èèyàn tí ara wọn bàlẹ̀, àwọn èèyàn tí mo rò pé wọ́n ń gbé ní àdúgbò ibẹ̀ ni mo máa béèrè lọ́wọ́. Máa sọ fún wọn pé mo ń lọ síbi báì báì, ṣé ẹ mọ ọ̀nà tí ń lọ síbi báì báì? Wọ́n lè júwe fún mi.

Bẹ́ẹ̀ni mo ṣé máa ń fi ìpara sára nítorí pé fífi ìpara sára tí mo máa ń lò máa ń jẹ́ kí ara mi dán. Ó máa ń bá mi, máa ń jẹ́ kí ara mi dán. Ní tó bá ti wẹ tán, mo máa ń fi òróró para, màá fi pa orí, màá fi para kí gbogbo ara mi kó lè jọ lọ.

Báwo ni o ṣe máa ṣe àkópò fún ìrìn-àjò? Sí ṣe àkópọ̀ fún ìrìn-àjò èèyàn ṣe nǹkan tí ó le rárá ti ṣe, máa ti ṣe plan, máa ti bímọ bí mo ṣe máa ṣe ìrìn-àjò mi.

Mii fẹ́ràn láti máa wà ní òru. Ní òru, èmi, ó máa ń jẹ́ àsìkò tó jẹ pé tí ń bá sùn, mo máa ń gbàdúrà sí Ọlọ́run eleda mi àbí kí ń máa ka bíbélì. Tí ó bá ti di bí aago mẹ́fa ìrọ̀lẹ́ títí ìgbà náà, mo máa ń se oúnjẹ tí mo bá ti wá múra. Toba tí wá di aago mẹ́sàn-án alẹ́ ìgbà yen ni mo máa ń sùn. Tí mo bá ti wá sùn bẹ́ẹ̀, gbogbo òru ni mo máa n fi ń sùn àbí kí n tí n bá ti jí, màá gbàdúrà sí Ọlọ́run.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ẹ̀rọ ìgbésókè kẹ̀? Ée, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbara-ẹni-sọ̀rọ̀ torí èmi ò mọ ẹ̀rọ ìgbésókè tẹ̀yìn san. Àmọ́, lórí kọ̀m̀pútà lórí Íńtánẹ́ẹ̀tì, èmi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí wọ́n ṣe máa ń gun kẹ̀kẹ́ nítorí pé àti kékeré ni àwa a ti máa ń rí àwọn èèyàn tó máa ń gun kẹ̀kẹ́ káàkiri. Mo ní àwọn ọ̀rẹ́ tó máa ń gun kẹ̀kẹ́ nígbà ọmọ kékeré. Ìbá ẹmu, tó bá ti gun kẹ̀kẹ́ lò tó bá ti kún bọ̀, ìmú náà wá gba kẹ̀kẹ́ lọ́wọ́, ìmú náà wá bẹ̀rẹ̀ sí ní gun.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti máa ń fo láti máa ń kọjá, sọdá láti ibi títí àbí láti fo láti ibi tí ó bá ga jù wá sílẹ̀. Kìí ṣe nǹkan tí ó lè rárá, nǹkan tí àwa ti ń ṣe láti kékeré. A máa gun ki a lè sọ, a lè gun ki a lè sọ, bá ṣe máa ń ṣe láti kékeré ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ, torí pé èmi ti ń kọ́ bí wọn ṣe ń ṣe oúnjẹ láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ̀, tí mo ti wà, tí mo ti jẹ́ bí ọmọ ọdún mẹ́tàdínlógún. Bí ọdún méjìdín-- ọdún, ọdún, eh, mẹ́tàdínlógún. Bẹ́ẹ̀ni, àti ìgbà tí mo ti ń kọ́ bí wọn ṣe ń ṣe oúnjẹ. Bá yẹn mo sì mọ ṣe ń ṣe oúnjẹ dáadáa.

Bí ìwà ìṣòwò mí ṣe rí kò e ṣe nǹkan tí ó le rárá. Emii gege bí ẹnìkan mo ti ní ìmọ̀ bí wọ́n ti ń ṣòwò láti ìgbà èwe mi wá. Àwọn ìyá mi, bàbá mi ni wọ́n ti ń ṣe òwò láti kékeré. Ọ̀dọ̀ wọn náà mo ti kọ́ bó ṣe ń ṣe òwò àti oríṣiríṣi.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin ìgbàgbọ́, orin tó ní ọlọ́run lóko, àwọn orin bẹ́ẹ̀ yẹn. Tí bá de ti gbọ́ orin yen tán, àwọn orin mi tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin ìfẹ́, orin ìfẹ́ tó tọ́, kì í ṣe ìfẹ́ tọkọtìyàwó nìkan, ìfẹ́ tó tọ́ láàárín, láàárín àwọn ayálégbé sí ayálégbé, láàárín àwọn ọ̀rẹ́ sí ọ̀rẹ́.

Lọ́pọ̀ ìgbà, lọ́pọ̀ ìgbà ẹ̀yin ò kì í sábà ro mí, nítorí pé bí èmi ti mọ̀ pé tí o bá o jókòó ju sojúkan, o ń jókòó, o ń bọ́ ẹkún, o wà níbi iṣẹ́, o ń ṣiṣẹ́, o ń jókòó sojúkan, ẹ̀yin a máa ro ẹ́. So, èmi ti mọ iru eleyi, ìdí niyen ti èmi kì í fi ń jókòó lójúkan àbí kí èmi kì í sún, sún bákan náà lójúkan náà bẹ́ẹ̀ ni mo máa yí ká kì í, idi tí ẹ́yin o ṣe ń sábà ro mí nìyẹn.

Ibi tí mo fẹ́ràn jù lọ dàbí bí ibi tí, bí ojú òkun, bí òkun, ibi òkun tí atẹ́gùn ti ń fẹ́, ibi tí àwọn mi ń lọ sókè tó ń lọ sódò àti bií àpáta abi àti ibi tí ọ̀pọ̀ èrò kìí sábà sí.

Ní ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ẹ kín lò lọ nítorí kí mo gbọdọ̀ parí iṣẹ́ yẹn. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé a máa ń ṣe pẹ̀lú àwọn company mí tó jẹ́ pé wọ́n nílò kí n parí iṣẹ́ yẹn ká ọ́n á lè má bẹ̀rẹ̀ síí ṣẹlẹ̀ lórí. Fún idi èyí, ìgbà ẹ mi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa, pàápàá jùlọ ní ojoojúmọ́. Kò sí ìgbà tí mi kì í ka ìwé nítorí pé ó dára fún eyan láti máa ka ìwé. Ẹni tí ò bá ka ìwé, tí ò bá ka ìwé, tí ò bá máa ka nǹkan tuntun bí òkú lọ ṣe jẹ́ torí pé òo ní, ò ní, oò ní ni ìmọ̀ tuntun tó ye ki o ní. Idì, ìdí nìyẹn tí mo ṣe fẹ́ràn láti máa ka ìwé. Mo máa ń ka ìwé dáadáa. Mo máa ń ka ìwé nípa ètò iṣẹ́ tí mò ń ṣe. Mo máa ń ka ìwé lórí nnkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé káàkiri.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan náà, orin tí mo fẹ́ràn jù ni orin ọlọ́run, orin tó ń buyì fún Ọlọ́run, orin tí a máa ń kọ láti yin Ọlọ́run. Ó lè jẹ́ bí i ìwé orin àbí orin tó jẹ́ orin ìgbàgbọ́. Yàtọ̀ sí orin ìgbàgbọ́, mo nífẹ̀ẹ́ orin ìfẹ́, orin tó, tó ń kọ́ni ní bí èèyàn ṣe ń fẹ́ràn arádúgbò rẹ̀, arádúgbò èèyàn gẹ́gẹ́ bí ara rẹ̀, bí èèyàn ṣe ń fẹ́ràn àwọn tí ó súnmọ́ èèyàn ní ìfẹ́ tóótọ́.

Oúnjẹ tí mo mọ̀ bó ṣe ń ṣe ṣe dáadáa ni ó pọ̀ díẹ̀. Mo mọ̀ bó ṣe ń se ẹ̀wà, ẹ̀wà wa ṣe dáadáa, wa fi pòṣí má ṣe, má ṣe tá dùn. Mo dẹ̀ sí mo ṣe ń ṣe ìrẹsì aláta ti ìrẹsì funfun. Mo dẹ̀ tú mi ṣe ń ṣe jollof rice àti fried rice àti iṣu àti ẹyin.